Ṣé orí máa ń fọ́ ẹ? Bẹ́ẹ̀ ni orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kankan. Tí bá ti ṣe wàhala jú orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kankan. Tódẹ máa ń sinmi dáadáa, mi ò ṣe wàhálà láàjú. Nítorí tí orí bá tí ń fọ́n mi bẹ́ẹ̀ yẹn ó ti ro pé mi ò ṣe wà láà ni. Kí orí bá ti ń fọ́n mi bẹ́ẹ̀ mi ti ṣe wà láàjú niyẹn. Tí wàhálà bá dẹ ti pọ̀jù orí máa ń fọ́ mi.

Ṣé o fẹ́ràn jiyàn? Mi ò fẹ́ràn jiyàn, èmi mi ò gbé kí n máa jiyàn, ṣó mi ò fẹ́ràn kí n máa jiyàn rárá. Rárá atí rárá, nkan tó bá máa je kí eeyan jiyàn, mo máa try láti ye'ra fún o Mi ò like, mi ò fẹ́ràn kí n máa jiyàn. Ẹni tí bá ń jiyàn, eeyan teyan bá jiyàn gan, ó le máa gbó tiẹ̀ torí e mi ò fẹ́ràn kí n máa jiyàn rárá.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mo fẹ́ràn kí máa ya àwòrán o. Fẹ́ràn kí máa ya àwòrán mi. Tímbá múra dáadáa, tímbá múra dáadáa, máa yà àwòrán. Tí mó ba ti máa lọ ibi iṣẹ́, máa ya àwòrán. Tímbá ní ife aṣọ tí mo wọ̀, máa ya àwòrán. Mo fẹ́ràn kín máa ya àwòrán. Ọmọ mi gan, mo máa yà àwòrán ẹ́. Tímba ti múra fún mi, máa ya àwòrán ẹ́

Ṣé o fẹ́ran máa ní òru? Rárá, mi ò fẹ́ran kí máa rìn ní òru. Mi ò fẹ́ran kí máa rìn ní òru rárá. Mo maa n tètè ṣe iṣẹ́ tán tó bá ṣe tán tó san wá kí n tètè kúrò níbi tí mo wà yẹn. Irin òru o bá mi lára mú. Mi ò fẹ́ran kí n máa rìn lóru. Mi ò fẹ́ran kí máa rìn lóru rárá.

Ìgbà mélò ni ó máa ń lo fóònù rẹ lójojúmọ́. Fóònù mi máa ń wà lọ́wọ́ mi lójojúmọ́. Gbogbo ìgbàkígbà máa ń lo fóònù mi. Fóònù mi máa ń wà lọ́wọ́ mi lójoojúmọ́ kò un kúrò lẹ́gbẹ̀ mi. Tí n bá wà níbi iṣẹ́, màá gbe síi kó má pariwo, àmọ́ ó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi lójoojúmọ́, kòsí ìgbà tí mò ki n lo fóònù mi.

Irú kọ̀mpútà wo ni o ní? Irú kọ̀mpútà tí mo ní ni HP, mi ò ní kọ̀mpútà mi yàtọ̀ sí HP. HP ni a máa ń sábà lò jù ní, ní orílẹ̀-èdè Nàìjíríà. O kọ́, o ní kọ̀mpútà tí a máa ń sábà lò, HP ló máa ń ni mo ń lò HP ni mo ń lò HP lawọn ọmọ mi ń lò HP, ná lọkọ̀ mi na a ń lò.

Ẹgbẹ́ eré ìdárayá, eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá, ìdárayá tí mo fẹ́ràn ni àwọn ẹgbẹ́ eré ìdárayá orí ìtàgé. Like, mo fẹ́ràn àwọn ẹgbẹ́ eré orí, orí ìtàgé. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni tí àwọn orí, eléré orí ìtàgé.

Ounjẹ tí mọ̀ mọ̀ bí a ti ń ṣe dàda ìkọ́kọrẹ́ ti a ba ti ra iṣu ewura A máa bo, a máa rín, a máa gbomi léná kí ma wó dáadáa, a máa data sé, da èrò ẹròjà sí i bí ẹja yíyan, edé, ẹran, màá rẹ síi, màá ṣẹ́ wá dá iṣu tí mo ti rín sí, àárín mi sì máa fi sí i, màá fẹ́ sílẹ̀ kó ṣe dáadáa. À mo fẹ́ran, o fẹ́ran ìkọ́kọrẹ́ dáadáa?

Ṣé o féràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Mì o tí n lọ sí ilé ìsẹ̀mbáyé rí o, àmọ́ mo ti kọjá wáju ilé ìsẹ̀mbáyé, mi o ti ba, àmọ́ mo ti wo inú bẹ̀ ri. Mo ma n kọjá wáju ilé ìsẹ̀mbáyé, mo ti wo inú ilé ìsẹ̀mbáyé rí. Mi le sọ bíya moo féràn rẹ̀, Abi mii fèràn re, àmọ́ mi tí wo inú bẹ̀ ri.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ígbà mí àwọn tajọ́ má wa ninu ọkọ̀, wọ́n máa ṣe ǹkan tó máa ń bí eyan ninu. Mo máa ń bínú lẹ́kànkan nígbà mi ti mo bá wà nínú ọkọ̀. Mo máa ń bínú nígbà mi ti mo bá wà nínú ọkọ̀ torí é ní gbogbo ìgbà mí ń sọ̀rọ̀ tí mo ba wà nínú ọkọ̀ torí kí máà bá le moti ti máa bínú.

Báwo ni ẹ ṣe máa ń tọ́jú èékánná rẹ? Màá gẹ èékánná mi ní gbogbo ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Màá gẹ èékánná mi kí ó má ba à le gùn jù torí ó lè ṣe mí léṣe tí ó bá ti gùn jù. So, màá gẹ èékánná mi lọ́sọọsẹ̀. Ní gbogbo ìparí ọ̀sẹ̀, màá gé èékánná mi. Màá gé, ó máa lọlẹ̀ dáadáa. Torí tí bàá fẹ́ dáná, kí n idọ̀tí màá wọ inú ẹ̀, màá gé èékánná mi dáadáa.

Ṣé o máa ń na ara rẹ? Mi ò lè na ara mi, ó láìṣe ìjì, kí ló fẹ́ mú mi máa na ara mi? Kí n na ara mi ọ̀? Ọlọ́run má jẹ ká rí ìjì kí n na ara mi, rárá mi ò lè na ara mi o. Mi ò lè máa na ara mi, iyẹn tó bá ti ń na ara ẹ, bóyá ǹkan ń ṣe, bóyá ǹkan ṣe lọ́pọ̀lọpọ̀ ṣá.

Ṣé o ti ṣe iṣẹ́ òfe rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ òfin rí torí pé mo fẹ́ mọ̀ nípa ìṣe-ìṣẹ́ kan nígbà yẹn. Nígbà mí mú ṣẹ̀ jáde ilé-ìkọ́ iwe gíga ni, mo wá ṣe iṣẹ́ òfe yẹn. Wọn fún mi ló kọ̀ mí pé mo máa máa kọ̀ wọn máa kọ̀ mí bóyá ṣe ǹkan ni. So mo ti ṣe iṣẹ́ òfe rí.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi bó ye rí ni gbogbo ìparí ọ̀sẹ̀, èmi àti ọkọ mi àti àwọn àbúrò e a máa, a máa gbé ayò, a yí, eh, ìdárayá, eré ìdárayá lúdò. A máa, a máa, a máa máa ta ẹni tó bá wín, ẹni tó bá, tó bá jẹyọ ò ní ẹbun tó máa gbà.

Ṣe o ma ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo ma ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud torí mi fẹ́ kó sọnù, mo ma ń fi sórí cloud.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mo fẹ́ràn kí máa pín oúnjẹ mi o. Tí mo bá wà níbi tí n bá gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́, àwọn èèyàn, èmi àti àwọn èèyàn máa ń jọ jẹ ni. Mo fẹ́ràn kí n pín oúnjẹ mi. Tí n bá ti gbé wá, tí n bá ti gbé oúnjẹ mi dé, mo máa pín pẹ̀lú àwọn èèyàn tá ń jọ ṣiṣẹ́. Àwa bí mẹ́lọ̀ọ́ wá, àwa bí mẹ́ta a máa jọ̀ jẹ oúnjẹ mi.

Ìgbín jẹ jẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ti èyí tó máa ń mú yàrá tutù ni mo fẹ́ràn nínú yàrá mi. Ki tí iná bá ti wà, a máa tan, ó máa jẹ́ kí i ya nínú yàrá tutù, ara èèyàn tó wà nínú ilé náà máa tutù. Irú yẹn mo fẹ́ràn nínú yàrá mi.

Ṣé o máa ń wo ètò àwọn tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn, màá ń wo ètò oríṣiríṣi lórí tẹlifíṣàn. Màá ń wo ètò ọmọdé, ètò àgbàlagbà, ètò ìgbéga, ètò nípa, nípa orílẹ̀-èdè oríṣiríṣi, nípa àwọn ọ̀gá orílẹ̀-èdè oríṣiríṣi, màá ń wo ètò nípa wọ́n lórí tẹlifíṣàn.

Ṣé o ní gíláàsì ọ̀rùn? Bẹ́ẹ̀ ni, mo ní gíláàsì ọ̀rùn, torí tí mo bá wọ inú ọ̀rùn ojú máa ń ta mi, omi a má máa yọ l'ojú mi. Mo wá lọ sí ilé ìwòsàn, dọ́kítà yẹ ojú mi wò, wọ́n fún mi ní gíláàsì ọ̀rùn tó máa máa dáàbò bo ojú mi tí ń báa ń rìn nínú ọ̀rùn, tí máa ń rìn nínú ọ̀rùn gíláàsì yẹn máa dúdú, tí màá wọ inú ilé a funfun padà.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Ojú òpó ayélujára tí mo wà ni gló, ìyẹn ni mo ń lò. Mo máa ń lò ní ayélujára ni máa ń fi ń pè èeyàn, tí máa ń fi ránṣẹ́ sí èèyàn, máa fi rán, máa fi wà lórí Íńtánẹ́ẹ̀tì, ohun ni mo máa ń lò.

Nígbà wo ni o kẹ́yin fò? Mi ò fò rí, mi ò wọkọ̀ ofurufu ri, mi ò fò rí, mi ò fò rí. Àmọ́ mo ní, mo ní ìpinnu láti gbìyànjú láti fò kọ dún yìí tó parí. Màá fò lọ́dún yìí kọ́ ọdún yìí tó parí, màá fò.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ni órí ẹ̀rọ ayélujára. Ibẹ́yẹ̀n ni mo ti máa ń polówó ọjà, tì má tun ń polówó iṣẹ́ tí mò ń ṣe fún àwọn èèyàn. Ìlànà ìpolówó mi ni lórí, lórí ìtàgé. Àwọn èèyàn máa bá mi polówó ẹ̀yì, emì naa dẹ́ máa ń polówó ẹ̀yì.

Báwo ni o ṣe máa ń kọjú àsìkò ìparí iṣẹ́? Bí mò ṣe máa ń kọjú àsìkò ìparí iṣẹ́, máà tí rí pé mo ti ṣe gbogbo iṣẹ́ mi, mo ti, mo ti fún àwọn ọ̀gá mi ní èyí tò yẹ kín fún wọn, mo ti ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn, tí bá lè ṣàlàyé tán, màá ti, màá pa laptop mi lé, máa jẹ máa lọ ilé mi.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀ ni pé mo máa kọ́kọ́ wẹ̀, báti wẹ̀, màá wẹ̀ fún omomi, màá se oúnjẹ, màá múra bisẹ́, màá lọ bisẹ́. Tọ́jọ́ bá tirò, màá múra, màá máa lọ bisẹ́. Láṣẹ màá lọ sí, máa lọ mọ́tò tó máa gbé mi dé ibi iṣẹ́. Ma ṣe ni ẹ́ tọ́jọ́ bá ti rọ̀

Bẹ́ẹ̀ni mò ń pé, ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni mò ń pe àwọn oníbàárà tuntun torí iṣẹ́ mi. Mo máa nílò láti gbé àwọn, àwọn iye tó ń ta nǹkan mo, mo nílò láti gbé yè o. Bí mo bá ti gbé yè o, màá pe oríṣiríṣi àwọn oníbàárà tuntun láti mọ iyì ọwọ́ èèyàn tí mo ti fẹ́ ra ọjà.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bá yín ṣe oúnjẹ. Mo mọ oúnjẹ oríṣiríṣi ń sè, èmi mo máa ń dáná nílé. Irú oúnjẹ wo lo fẹ́ jẹ kò so fún ẹ máa bá ẹ sè. Mo mọ oríṣiríṣi oúnjẹ ẹ ń sè. Mo mọ oúnjẹ oríṣiríṣi ni mo mọ̀ ṣe. Oúnjẹ ìbílẹ̀ wa, oúnjẹ tí àwọn òyìnbó ni mo mọ̀. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ ṣe.

Nígbà wo ni o kẹ́yìn ìgun ọkọ̀ akẹ́rù? Mí gun ọkọ̀ akẹ́rù rí. Mo kò máa rí ọkọ̀ akẹ́rù tó máa ń kọjá ní mi ba won gùn rí. Àwọn ọkọ̀ akẹ́rù a máa ń gbé ẹrù púpọ̀ ju. Kò rọrùn fún yàn láti wọ ọkọ̀ akẹ́rù torí ó máa ń fún ẹ papọ mọ ẹrú ni. Tori ẹ mi o wọ ọkọ̀ akẹ́rù rí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Mii ṣe nǹkan kan láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Ta bá ti ríra láàárọ̀, ka jọ kíra wa, káàro òjìire. Ta bá dẹ́ tún fẹ́ kúrò, n bi iṣe ka jọ kíra, wá, ní pẹ́, ki, gbogbo wa kí ẹbí wa. Bi mo ṣe máa ń bá wọn ṣe, niyen, mi n, mi ń bá wọn tayọ.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn je jù ni ẹ̀fọ́ ṣọkọ, ka wá fi ṣe alásepọ̀, ka ko oríṣiríṣi ohun èrojá sí, máa fàtà sí i, fi rẹ pọ̀nmọ́ sí i, rẹ ẹran sí i, rẹjá sí, fi irú- irú woro sí i ká tá dùn, kó wá dín ata náà dáadáa. To ba ti dín ata náà dáadáa, kó wá bámi ro Sẹ̀mọ́ sí i, máa jẹ ẹ̀fọ́- ẹ̀fọ́- ẹ̀fọ́ ṣọkọ. Mo nífẹ̀ẹ́ ẹ̀fọ́ ṣọkọ gan.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bi mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni pé màá fún onikaluku nì iṣẹ́ tó máa ṣe. Màá ti fún wọn ní iṣẹ́ tó máa ṣe léèní látaàná. Màá ti pín fún wọn, ìwọ ṣe eleyi, ìwọ ṣe A to B, ìwọ ṣe márùn-ún, ìwọ ṣe mẹ́fà, ìwọ ṣe mẹ́jọ, ìwọ ṣe mẹ́wàá. Bi mo se máa ń pín iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ mi ni?

Ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ni mo ti lu etí mi, wọn ti lu etí fún mi láti ìgbà tí wọ́n ti bí mi. Àti kókó lọ́ ti lu etí fún mi. Eti yẹn náà jẹ ni mò ń gbé, ni mo máa ń wò yè rẹ. Bí ó ṣe mi ń lù ú mi. Àìye tó ti lu fún mi láti ìgbà tan tí wọ́n ti bí mi náà ni mò ń lù ú. Eti tó ti lu fún mi láti ìgbà tí wọ́n ti bí mi ni mò ń lo ú, mi lù etí mi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tó máa ń ṣe ètò ǹkan. Tí mo bá fẹ́ ṣe-- bo ya mo fẹ́ pe àwọn ènìyàn kó wá bá mi yọ̀, màá ti ṣètò e le, màá ti ṣètò oúnjẹ, ètò ǹkan tó máa mú, ètò ẹ̀bùn tó máa gbà, màá ti ṣètò gbogbo e le. Mo jẹ́ ẹ̀yàn kan tó máa ń, tó máa ń ṣètò ǹkan sílẹ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Tí mi bá sìn, nǹkan tí mo máa ń ṣe ni pé màá sọ fún pé k'Olọ́rùn ṣàánù mi, k'Olọ́rùn ṣàánù e wé. Pe tí won bá ti ń pe orúkọ mi, kó máa pè mí sí nǹkan gidi ni. Tí n bá ti sín bẹ́ẹ̀ yen, màá bẹ́ẹ̀ re sì ni máa ṣàdúrà pé à, èèyàn tó ń pè mi o, ko pè mí sí nǹkan gidi, kó pè mí sí owó, kó pè mí sí àlàáfíà. Bi mo sẹ máa ń ṣe ni yẹn tí n bá ti sìn.

Ṣe o ni eto abo kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni, mo ní eto abo kọ̀m̀pútà torí pé nǹkan tí mo fi ṣe eto abo kọ̀m̀pútà ni pé, to bá jí kọ̀m̀pútà mi, kí àwọn eto abo tí mo fi bò, ó máa fún mi ní òníye, ó máa fún mi padà nínú owó kọ̀m̀pútà mi tí ó bá sọnù tọ́ bá àbí tó bá jí. Tí àwọn tí ó n bá mi dáàbò bò máa fún mi lórí ẹ̀

Ṣé o máa ń jẹ gọ́mù? Mi ò fi bẹ́ẹ̀ like, mi ò fi bẹ́ẹ̀ gbádùn láti máa jẹ gọ́mù, àmọ́ ní ẹ́ẹ̀kọ̀kan, ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń jẹ gọ́mù boya ti ẹbí bá ń pa mí àbí tí ẹnu mi bá korò, tí ẹnu mi bá, bá ń ṣe bákan bákan, mo máa jẹ gọ́mù. A, a, gọ́mù tí mo dẹ máa ń jẹ gọ́mù tó bá ní, ní bí àwọn mentor, òun ni mo máa ń jẹ.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? A! A! Ti pẹ́ tí mo ti lá àlà burúkú gbẹ̀yìn. Ti pẹ́ tí mo ti lá àlà burúkú. Ọlọ́run n ṣọ mí, mi ní àlà burúkú rárá. Ti pẹ́ tí mo ti lá àlà burúkú. Kí àlà burúkú kó jìnà sí mi, kó jìnà sí ẹbí mi, kó jìnà sí ọmọ mi, kó jìnà sí ọkọ mi. Ó ti pẹ́ tí mo ti lá àlà burúkú mi n lalà burúkú.

Ṣé o fẹ́ràn ìmọ̀le ọ̀wúrọ̀ àbí ti irọ̀lẹ́? Kò sí ìgbà tí mi ò fẹ́ràn ìmọ̀le. Mo fẹ́ràn ìmọ̀le ọ̀wúrọ̀, mo fẹ́ràn ti irọ̀lẹ́ náà. Ìmọ̀le ti ọ̀wúrọ̀, ìmọ̀le tó júmọ́rẹ́ ọba tí mọ́, ìyẹn sì dáa. Lẹ́ bàá dalẹ́ mo máa ń taná, máa tan iná òyìnbó láti fi máa ríran.

Báwo lo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀? Àwọn ọ̀rẹ́ mi, owó pínpín ò pa wá pọ̀ rí. Tó wó pínpín bá jẹ́ pa wá pọ̀, a máa pín dọ́gbà dọ́gbà ni. Tí ẹni bá fún wa lówó tó pín pín bá pa wá, a máa pín lọ́gbà lọ́gbà. Torí èèyàn yẹn ò sọ pé àìwọ̀ gba iyebái, iwọ̀ gba iyebá. Tí ẹniyan ti sọ, a máa pín owó náà dọ́gbá dọ́gbá ni.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Má n wọ, máa n wọ ohun ẹṣọ́, màá wọ ago, màá wọ òrùka, màá wọ yẹtí, màá wọ aṣọ tó gbádùn, tó, tó, tó wà, tó da to dúró dáadáa lára. Máa ń wọ, máa ń lo ohun ọ̀ṣọ́, màá ń lo, máa ń lo ohun ọ̀ṣọ́ dáadáa. Lójúọjúmọ́ ni mo ti máa ń lo gan sef.

Ah data tí mo máa ń lo lọ́ sọọ̀sẹ̀ ó pọ̀ tó. Ah, máa tó ogún, ah tó ogún, data tí máa ń lo lọ́ sọọ̀sẹ̀ sì máa tó ogún àbí kó ju bẹ́ẹ̀ lọ. Tí èyí tí n bá ṣe tó jẹ́ ogún bá tán, màá túrà mí ni. Ma ṣe data tí mo máa ń ṣe lọ́ sọọ̀sẹ̀, ah máa tó ogún lọ́nà mẹ́rin nígbà mí.

Ṣé o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésokè? Ẹ̀rọ ìgbésokè a, ó máa ń jẹ́ kí ibi tí ó eyàn bá ń lọ, ó máa jẹ́ kó yá. Tẹ́ ẹ̀rọ ìgbésokè bá gbé ẹ sókè, àmọ́ tí o bá ní kó lọ orí stairs, ó máa pẹ́. Àmọ́ tí o bá lọ ẹ̀rọ ìgbésúkè, ó máa tetẹ̀ dé ibi tí ò ń lọ.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Mi ò ṣe máa ń ṣe ètò pé iṣẹ́ ni pé mo ti ní títí mo ti ní, ó ní ibi tí máa ń fi dá mẹ́wàá sí, ó ní iye tí máa ń fáwọn òbí mi, ó ní iye tí máa ń fá àbúrò mi, ó ní iye tí máa ń fi ra nǹkan kan, nǹkan sára mi lára, ó ní iye tí máa fi ra nǹkan sára ọmọ mi. Mo ti máa ń pín kó tó wọlé, mo ti mọ iye tí mo fẹ́ ná, mo ti mọ iye tí mo fẹ́ tọ́jú. Àmo ìgbà mìíràn, mo, mo lè pín náà kí n sì tún ná ju iye tí mo ní mo fẹ́ ná lọ.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbà mí ó máa ní, nígbà mi tó máa ní pé ká jáde ká lọ ṣe iṣẹ́ ní ibi ibòmí bí irú iṣẹ́ tí iṣẹ́ mi jẹ́, màá ní, mo sì máa já, mo máa jáde, màá lọ ṣe iṣẹ́ tí wọ́n bá fún mi. Tí oga mi bá ní kí n lọ sí ìpolówó ibòmí pé kí n lọ ṣe iṣẹ́ níbẹ̀, màá, màá lọ náà ni. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju kí n jáde náà lọ kí n lọ ṣe iṣẹ́ náà.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ẹtì. Ọjọ́ ẹtì ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ o. Ọjọ́ ẹtì ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Ọjọ́ ẹtì, màá ráyè ṣe nǹkan tí mo fẹ́ ṣe, mo ní lọ síbi iṣẹ́ lọ́jọ́ ẹtì. Mo nífẹ̀ẹ́ ọjọ́ ẹtì gan-an. Mo fẹ́ràn ọjọ́ ẹtì. Ọjọ́ ẹtì, màá ráyè sùn dáadáa, ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe tí ẹ báa jí, màá ráyè na ara. Mo ní- mo lá- mo nífẹ̀ẹ́ ọjọ́ ẹtì.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bó ṣe ti ń bá yín yàwòrán. Mo lè lo ẹ̀rọ ayélujára mi fi ya àwòrán, mo máa nyà àwòrán tí mbá lọ ibi iṣẹ́, màá ya àwòrán ọmọ mi, ya àwòrán fọ́kọ́ mi náà. Láyé tó bá ti múra tó tẹ́ mi lọ́rùn tí mo, tí mo jó èèyàn gidi, mo jó àwọn celeb, mo máa ya àwòrán.

Ti’n bá wà ní lọ́jọ́jọ ìsinmi máa sùn ní ọ̀sán, àmọ́ tí’n bá wà níbi iṣẹ́ lọ́sẹ̀ ní inú ọ̀sẹ̀ mi ni mí surun ọ̀sán máa jókòó ni torí bá ń fọ́ mi máa kọ́ ṣàárà nísùúrù díẹ̀ fọ́ rárá mílé sun ní ọjọ́ ọ̀sẹ̀ àmọ́ lọ́jọ́ ìsinmi mo máa ń sùn ọ̀sán lọ́jọ́ isinmi.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà, nígbà ìwé ni kókó ìtàn. Tó bá ń sọ ìtàn nípa oríṣiríṣi ìlú, nípa ọba, àwọn ọba lọ́ba. Ba sọ ìtàn nípa bí wọ́n ṣe dá ǹkan sílẹ̀, bó ye dá ibiṣọ́, ibi kan, bó ye ṣe ọ̀nà bi kan. Awọ̀n ìtàn àwọn, àwọn bàbá ńlá bàbá wa. Mo fẹ́ràn àwọn yẹn.